Mo ti lé èèyàn níbi iṣẹ́ rí. Ǹkan tó sì fà ní pé ẹni yẹn, òun ń ṣe ìmẹ́lẹ́ ni, kò mọ iṣẹ́ tí a gbé fún. So èmi ni, mo sì jẹ́ bí ọ̀gá fún tọ̀yan, láti mọ̀ mọ́ jù tó iṣẹ́ náà, mi ó sì fẹ́ kí ó bá jẹ́. Ǹkan tí ó fà tí mo fi lé ẹni náà kúro níbi iṣẹ́ níyẹn, àtún fi pé ò ontàn ún náà. Ẹni tí mò ń sọ yìí, ó jẹ́ enikan tí kin ka nkan kún tó sì le gidi gan. So ǹkan tí ó wá ṣá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí mi ò sì fẹ́ kí iṣẹ́ kó mo sá fi ẹjọ́ rẹ̀ sùn. Mo kọ́kọ́ pé si akiesi pé kó wá ká jọ sọ̀rọ̀, a sì jọ sọ opọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀, kò tún yí padà. Ìṣe sì ni mi ò fẹ́ kó bá jẹ́, torí àwọn tó gbé iṣẹ́ fún wa, wọ́n máa nílò láti uh, sọ̀rọ̀ nípa ẹ̀. Èmi ò sì fẹ́ kí orúkọ mi bá jẹ́. So ǹkan tó fà á tí mo fi sá fi óokan kú mèjì tí mo fi ní kó máa lọ nìyẹn. Ìgbà tí mo ní kó máa lọ, ò kọ́ ṣe bi emi ni èèyàn burúkú. A kọ́kọ́ ń fà á, là ń fà á bọ̀, à ń fà á lọ síwájú, à ń fà á lọ sẹ́yìn. Ṣùgbọ́n Ọlọ́run gba gbogbo ògo Ó padà mọ̀ pé èmi kọ́ ni mo fẹ́ kí wọ́n lé òun kúro òníbi iṣẹ́. Iṣẹ́ ọwọ́ òun ló jẹ́ kí wọn lé o òun kú níbi iṣẹ́. Ò sí, koto dí pé wọ́n sì le pátápátá wọn, ó bẹ̀bẹ̀, à sì ó lọ bá ọ̀gá tó ti jẹ́ ọ̀gá sí mi níbi iṣẹ́. So wọ́n sá tún bẹ̀, wọ́n sá tún bá sọ̀rọ̀ pé kó jára mọ iṣẹ́. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, ẹni tí à ń wí yii, ọ̀gbẹ́ ẹni tí à ń wí yìí, ko tún padà sí bí ó ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Iṣẹ́, iṣẹ́ oníṣẹ́ sì ni kò sì gba gbẹ́rẹ́. A gbọdọ̀ ò ṣiṣẹ́ takuntakun láti lè ní èsì tó dára, àti láti lè gba owó tí à ń ṣiṣẹ́ fún. Ǹkan tí ó fà à ti ó fi dàbí ẹni pé èmi ni mo lé e kúro òníbi iṣẹ́ níyẹn torí mo jẹ́ bí ọ̀gá fún. Èmi ni gbogbo attest iṣẹ́ àti ìpè, àti gbogbo bí iṣẹ́ ṣe ń lọ, èmi ni ó máa dé sí ọ̀dọ̀ rẹ̀ tí màá sì jábọ̀ fún àwọn ọ̀gá tó ti jẹ́ ọ̀gá sí mi. Ṣùgbọ́n ọlọ́gbẹ́nì yìí kò mọ̀. Ó sì ń ṣe ìlára pé ó sì lè jẹ́ mi. Èmi ọmọ kékeré yìí tó oun sì jẹ́ enikan tí ó ti ní ẹbí, ó ti lára tó ní ìyàwó àti ọmọ tó ń bọ̀. Èyí ò sì gbà bẹ́ẹ̀ torí ó fẹ́ là ní láti jẹ́ bí ọ̀gá. Ǹkan tó fà á nìyẹn. A sá fà á lọ, fà á bọ̀. Ó sá gun, ó ṣe oríṣìíríṣìí ǹkan. Ṣùgbọ́n Ọlọ́run ò fàyè gbà láti jẹ́ kí ètè rẹ̀ àti erongba rẹ̀ kó wá sì mú iṣẹ́ lórí wa. A sì dùpe lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó mú wa borí torí kì í ṣe ogun tó ta lè fi ọwọ́ yẹpẹrẹ mú. Àkọ́kọ́ náà mo kokọ́ fi ọwọ́ yẹpẹrẹ mú pé kí ló fẹ́ ṣe gan. Ti ó sì si ǹkan tó fẹ́ ṣe náà pẹ̀lú. Ṣùgbọ́n òun náà gbìyànjú àgbára rẹ̀. Ó lọ ile alfa, ó lọ ní ìṣègùn. Ṣùgbọ́n Ọlọ́run padà fi àgbára rẹ̀ hàn pé òun ni ọba tó ju ọba lọ, ọba tó ń gbá idọba lé ọba. Bo ṣe jẹ́ niyen jàre, eyin èèyàn mi. Bo ó ṣe je niyen, bi a ṣe ní kó gba ilé rẹ̀ lọ nìyẹn, kó lọ máa ṣe bó ṣe mọ̀ ọ́n ṣe nínú ilé rẹ̀. Tó bá dé inú ilé rẹ̀ tí ò ṣe ní kankan tó máa jẹ́ ọ̀gá fún, ó lè ṣe dáa, ó sì lè má ṣe dáa, kò sì ẹni tí ó bi lérí. Ṣùgbọ́n bí a ṣe le kúro níbi iṣẹ́ nìyẹn nígbà tí torí iṣẹ́ kò gba gbẹ́rẹ́, kò sì gba simẹ́simẹ̀, kò sì gba ìmẹ́lẹ́, rọ ohun tó bá gbà la fi fún. Ìṣe níbi iṣẹ́ kò ṣeré mẹ. Ǹkan tó ṣẹlẹ̀ gangan tí mo fi lé e kúro níbi iṣẹ́ nìyẹn. Ìgbà tí lẹ́tà ere iṣẹ́, ìwé lẹ́tà ìgbélé rẹ̀ dé gan. Mo tún bá a bẹ̀bẹ̀ pé kó má bàá lọlé torí mo tún mọ̀ pé ẹni tó ti ní ìyàwó tó ti lọmọ, ibo ló fẹ́ gbé gbà. Ṣùgbọ́n iṣẹ́ tó ti ṣẹlẹ̀ àti iṣẹ́ burúkú tó ṣe lẹ̀ kò jẹ́ kí a lè rọ̀rọ̀ sọ. Lẹ́nu kan ká máa fọ̀rọ̀ gun. Bí a ṣe le kúro nibi iṣẹ́ nìyẹn, ẹ ṣe gan.

Àwọn tí mo fẹ́ràn jù, mo fẹ́ràn ènìyàn tó bá jẹ́ akíkanjú ènìyàn, tí kò sì ní èrò búburú lọ́kàn. Torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà níìsín. Ẹ̀yàn méjì ni Ọlọ́run dá. Ó dá ọkùnrin, ó sì dá obìnrin. Inú ọkùnrin àti obìnrin, a ní èèyàn burúkú, a sì ní èèyàn rere. Kọ́ lọ́hun jẹ́ ká pàdé èèyàn rere, èèyàn rere ni. Àwọn èèyàn burúkú ló pọ̀ lóye l'áye òde òní tó jẹ́ pé èèyàn ò lè mọ̀ pé èèyàn burúkú ni wọ́n àyà àfi tí wọ́n bá fi ìwà wọn hàn. Yorùbá sì bọ̀ wọ́n wípé, "Eefín nìwà, koṣì bó ṣe fi ìwà e pamọ́ sí, ìjọ́kan ò máa ru jade." Torí ẹ́ lẹ̀ mi e kì í fi ọkàn tán yàn tó hàn. Mi kì í fọkàn tán yàn, màá kán máa wo ṣáá. Màá kán máa wo ṣáá, mà máa fòyé wo, ma máa fòyé gbé láti lè mọ ìru edá tó ń ṣe. Eeyàn nílò láti máa ṣọ́ra torí ní láyé táa wà yìí, ilé-ayé gbẹ́gẹ́ gàn, oríṣiríṣi àwọn ènìyàn sì ní. Tó jẹ́ wípé kẹ́ni mọ̀ni ni wọ́n. À fe a jẹ maa fe ayọ́, àfojú fẹni ma fọkàn fẹ́ẹ́nì. Wọ́n pọ̀ ní ayé bíbà. Eeyàn ò lè dá wọn mọ̀ torí àwọ fẹ́, àwọ fẹ́lẹ́ bonú. Gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà máa ń sọ, wọ́n ní àwọn fẹ́lẹ́ bonú òùn jẹ ká rí ikùn aṣebí. A a lè mọ èyí ti ń jójú lówó àti èyí ti ń jẹ ojú keji. Àfi táa bá rí iwà wọn wò, táa ò yẹ ìṣe wọn wò, kò sì ṣì bí èèyàn ṣe fi ìwà rẹ̀ pamọ́ tó, ìjọ́kan n jókan ń bọ̀ tí ó máa jáde síta táa fi mọ̀ pe okay, táa fi mọ ìru èèyàn tí ń ṣe. Awon omo eèyàn tí mo fẹ́ràn jù lọ náà ni, mo sọ síwájú yìí, èèyàn rere, èèyàn tó ní ìbẹ̀rù Ọlọ́run, kò bá jẹ́ èèyàn pupa, kò bá jẹ́ èèyàn dúdú. Ṣùgbọ́n mo jẹ́ ẹnìkan tó ní ìfẹ́ èèyàn dúdú gan torí èèyàn dúdú ni mí. Tí èèyàn bá jẹ́ ènìyàn dúdú l'àkọ́kọ́ náà, mo ti ní ìfẹ́ rẹ̀ báyen. Láì tie tí bà ṣe, to bá tun wá lọ ní ìwà, tó tun lọ jẹ́nìkan tán bí n le rẹ̀ tán sì tó sì gbẹ́kọ̀, àáa, ó ti jẹ́ ọ̀rẹ́ mi niyen. Mo ní ìfẹ́ èèyàn dúdú gan ju èèyàn pupa lọ. Mo sì ní ìfẹ́ ẹni tí ó bá mọ iṣẹ́ rẹ̀ ń ṣẹ́ tó sì ní ìgboyà, tó sì ní àfojúsùn rere pé níjọ́ kan, oun ó ṣa máa dá tí wọn ò bá ṣe, tí wọn ò bá sún asun pinye. Ẹni tí máa ń ro, ó ń rí nǹkan ẹ̀dá omo lákéji rẹ̀ tí kì í fi dúdú bọ́kan nínú, tó sì ní ìbẹ̀rù Ọlọ́run, tó sì ní àfọ̀kànṣ, í tí ó jẹ́ ẹnìkan tí orí rẹ̀ pé, tó jẹ́ ẹnìkan tí orí rẹ̀ pé gan, tí kiì tun ń sábà ṣe smẹ̀ smẹ̀ níbi nǹkan. Mh-hm. Tí kò sì tó sì ní ẹ̀ri ọkàn láti má ṣe nǹkan búburú. Ẹni tí ó ń fẹ́ rere fún akẹgbẹ́ rẹ̀. Ẹni tí kò kí ń jẹun jù. Ẹni tí ó máa ń gbàdúrà, ó sì máa ń gbàwẹ̀. Ẹni tó mọ Ọlọ́run, tó sì dìímú ṣinṣin. Ẹni tí kì í wá ǹ tí ò sọnù kiri. Ẹni tí ọkàn tán táa lè f'ówó sọ́do rẹ̀ tá a sì bá ń bẹ̀. A lè fi nǹkan sọ́do rẹ̀ táa máa ṣi bá bó ṣe wà. Ẹni tó jẹ́ ọmọlúwàb, í tí a lè fi yàngan láwùjọ. Ẹni tí a lè pè pé, "Lágbájá ọ̀rẹ́ mi ni." Táa sì lè gbé e sórí gan pẹ̀lú, torí ìwà rere tí ó ń bẹ ní ọ̀pọ̀lo rẹ́. Ẹni tí a lè fi hàn, ẹni tí akọ̀yìn sí rẹ̀ nínú òokun táa máa bọ́lá fún. Ẹni tí ẹ̀rín rẹ̀, tó jẹ́ ẹ̀rín oọ̀tọ́. Ẹni tí ibínú re o lọ títí, tó ní múlẹ̀ ayé bíńńtin. Ẹni tí ó dára láti máa forolọ́, tó sì ní ọgbọ́n tó péye láti mọ ìru éyìí ti ń ṣe, tó sì lè fún ènìyàn ní ìyànjú àti ìmọ̀ràn tó, tó kò sí kò ṣe ẹlẹgbẹ̀ẹ́. Ọmọlúwàbí lọ́kan jókan, ẹni tí mo fẹ́ràn jù.

Mo mọ ara àdúgbò mi dáadáa, mo mọ̀ wọ́n dáadáa bí a ṣe mọ̀ owó, a mọ̀ àwọn èèyàn tó jẹ́ pé kí kan mọ́ ti rí ṣùgbọ́n, èniyàn won tí bẹ̀rẹ̀ sí ní kẹ́kẹ̀kẹ́kẹ́kẹ́, àwọn tí a lè pè ní ààfíà, àwọn kẹ́nimọ́nì j'ènìyàn, àwọn tí a lè pè ní kẹ́nimọ́nì j'èèyàn. Mo ní wọ́n ní oríṣìíríṣìí ní àdúgbò yìí, àwọn tí wọ́n fi àìmọ̀ kan ṣe ayọ̀yọ́, tí wọ́n fi ṣe fáàrí, àwọn olùṣe èèyàn àti àwọn tí a lè pè ní olóríire, olóríire àti ọmọlúàbí èèyàn. Wọ́n wà ní àdúgbò dáadáa.

Irú ọjọ́ wo leyin ro boya? Ó jẹ́ ọjọ́ pàtàkì nínú ọ̀sẹ̀ fún mi. Ọjọ́ wo lẹ́yìn Yorùbá? Ọjọ́ wo, Wednesday tí àwọn, àh, Yorùbá ń pè ní Ọjọ́ Àlarùbá. Ọjọ́ yí gangan ni ọjọ́ tó jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn jù torí nínú bí sẹ̀mí àdá, ẹ̀dá wọ́n ní ọjọ́ yẹn jẹ́ ọjọ́ àánú tí gbogbo èyàn sì mọ ń béèrè fún àánú láti ọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá jẹ́ inú ẹ̀bi wọn kì ṣiṣẹ́ ńjọ́ Àlà yàtọ̀ sí jẹ ọjọ́ ìsinmi tí a mọ̀ sí ọjọ́ Sunday. Ọjọ́ yẹn jẹ́ èyí kan tó ṣe pàtàkì tí mo fẹ́ràn jùlọ tí mo máa ń fi ròpò ǹkan mi sí láti ṣe.